Ètò mi fún ìparí ọ̀sẹ̀, ó jẹ́ ǹkan tí mi ò kí ń fi ara sí, ó ṣàkan máa n ṣẹlẹ̀ ni. Ṣùgbọ́n àwọn ètò ti ṣẹlẹ̀ kọjá. E tòmi fún ìparí ọ̀sẹ̀ kò ń ju wípé mo fẹ́ ṣe gbogbo iṣẹ́ mi tí mi ò rí ṣe nínú ọ̀sẹ̀. Àwọn bíi fọ aṣọ, tún nu yàrá ṣe àti gbogbo béyẹn àti gbogbo àwọn iṣẹ́ wa tó kù láti school náà, mo fẹ́ parí ẹ. So, ọjọ́, ọjọ́ ìparí ọ̀sẹ̀, àwọn ọjọ́ b'àwọ́n, ó máa ń, àwọn ọjọ́ b'àwọn ó máa ń jẹ́ ọjọ́ tí mo máa ń ṣiṣẹ́ ilẹ́ púpọ̀. Àti wípé àwọn ọjọ́ náà ni mo máa ń gbádùn. Tó bá ti di àárọ̀, mo máa ń wo njé ṣe àti tẹ́ra mi lọ́run dáadáa. Gbogbo àwọn kíníì yi kò ń ṣe kojú fún wípé lọ́jọ́ Monday wàhálà àti làálàá á tún bẹ̀rẹ̀. Nítorí ẹ lò ṣe jási wípé ìparí ọ̀sẹ̀ tèmi o, èmi mọ̀ fi gbádùn ní ngbà mi. Mo lè jáde, kí n lọ jeún, kí n mú àwọn ọ̀rẹ́ mi jáde, kájú lóso gbogbo àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn náà. Àti wípé kò sí ǹkan tó dájú tí mo fẹ́ ṣe àmo. Mo mọ̀ wípé ohun kan tí mo máa ṣe ní ọjọ́ náà, mo fẹ́ fi ṣe lé, ṣe lé ni. Mo di ìgbà mí dẹ̀ re, àwọn ìparí ọ̀sẹ̀ mi máa ń jẹ́ ọjọ́ tí mo máa ń ní, eh, àwọn iṣẹ́ àmúrelé láti school. Àwọn ọjọ́ náà ni mo máa ṣe gbogbo ẹ. Àti mo lè lọ kí àwọn òbí mi, kí n dọ̀dọ̀ wọn, kí n sọ fún wọn pé nǹkan báyìí, nǹkan báyìí, nǹkan báyìí. So gbogbo e ṣá ni gbogbo elẹ̀yi náà ni ètò mi fún ìparí ọ̀sẹ̀. Láì, láì bá mi ṣà, ìparí ọ̀sẹ̀ mi ó máa ń jẹ́ wípé mi ò kí ń, mi ò lè.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti mọ yà àwòrán pàtàkì nígbà tí ó jásí wípé ìgbà ọdún, àti ìgbà tí ń bà wà pẹ̀lú àwọn olùlùfẹ́ mi. Láàwọn ìgbà tí mo máa ń jẹ àwòrán yin, ó máa ń jẹ́ àwọn ìgbà tí mo máa ń fẹ́ tọ́jú ìgbà, torí ìgbà mí ì àwòrán yen nìkan ló máa ń ku tí eeyan máa ń ranti àwọn ìgbà dídá. Àwòrán yíyà lọ́dọ̀ tèmi kò jẹ́ ǹkan búburú ṣùgbọ̀n báwon eeyán ṣe máa ń ṣe léème láì moye gbà òun ni èmi ò nífẹ̀ẹ́ sí. So ǹkan tí à sa ń sọ ni pé tẹrí tí ẹeyan bá fẹ́ ya àwòrán, mo nífẹ̀ẹ́ sí i àmọ́ mi ò fẹ́ kó pọ̀jù. Àwọn èèyàn máa ń ya àwòrán tọ́ja sí wípé àwọn a ti rí pé káwọn èèyàn máa yawọran pẹ̀lú aṣọ tí ó dára, aṣọ tí ò ń ṣe ti ọmọlúwàbí. So tẹ́rí mo nífẹ̀ẹ́ láti máa ya àwòrán ṣùgbọ́n mi ò fẹ́ kó pọ̀jù, mi ò sì fẹ́ kó jẹ́ àwòrán tí ó jásí wípé kò dára àbí kò ṣe.

Iru kọ̀mpútà wo ni mo ní? Mo ní kọ̀mpútà HP laptop, àwọn kéékèèké tí a máa ń gbé sórí ẹṣin. Kọ̀mpútà yẹn mo ra ní iye ẹrú, oda bi pé ìgbà tí mo ra one twenty thousand ni, ṣùgbọ́n HP ni. Ṣùgbọ́n nísìí, mo fẹ́ pàrọ́ kọ̀mpútà mi náà nítorí pé ó ti pẹ́ lọ́wọ́ ó sì kò sì dàbí àwọn ẹti a ń lò ní ayé ìgbà ìsín. Àwọn kéékèèké yẹn ni mo fẹ́ tó wuwo jù. Eléyìí, ó ti wúwo, so ìgbà mìí tí baa ń gbé, ó máa ń jé ki ọrùn máa rò ó, àti wípé kò yára bí àwọn kọ̀mpútà isì mo. So kọ̀mpútà tí mo ń lò nísìí, ó, ó ṣe náà ṣùgbọ́n kò dàbí ti àwọn ti sì. Àti wípé bátìrì mi kò yẹn náà ti bàjẹ́. So tí wọ́n bá fẹ́ lòó nísìí, máa ní láti plug ẹ mọ óná kí n tó lè máa lò ó. Tí iná bá dẹ́ ti ko lára rẹ̀, ó kú ni, ṣùgbọ́n HP ni mo ń lò.

Èdè tí mo fẹ́ràn jù láti máa kọ àbí èdè tí mo fẹ́ kọ, èdè tí mo fẹ́ kọ jẹ́ èdè Arabic, Keu. Mo nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ nítorí bó ṣe máa ń sọ, èdè wọn dà, ó sì dùn gbó ṣeti. Kò tún wa ṣe iyen nìkan nítorí pé Mùsùlùmí ni mí. Àwọn àfá mi ó máa ń fi èdè náà, ó máa ń fi tanwa jẹ ní ìbí bayi. So tí bá kọ́, mo máa mọ bóye ń sọ gbogbo, mo sì máa mọ, mọ gbogbo ǹkan nípa rẹ̀, máa de tún sún mọ Ọlọ́run sí i. Àti kó ó ní agbára púpọ̀ nítorí òun náà dàbí èdè Yorùbá ni, ó ké nínú, ó fẹ́ gbogbo ẹ̀pà tá kò ṣe é kọ́ lọ́jọ́ kan. Mo ò bá ti kọ́ tipẹ́ ṣùgbọ́n ilé ìwé àti gbogbo àwọn wàhálà yẹn, rogbodiyan ló tún rogbodiyan lọ sì, òun ni ò jẹ́ kí n tíì kọ̀ láti jo yii. Àmọ́ mo ní ìgbàlèró yìí pé ọjọ́ kan mo máa kọ́, mo sì mọ́ o mọ dáadáa. Àti ẹ tí eyan bá wà wò èdè náà, ó, tó bá, ìgbà ẹ tó bá wá fí ń kọrin, òun ni mo nífẹ̀ẹ́ sí jù nítorí àti mọ gbo lásán in maa dùn mọ́ mi lọ́pọ̀lọpọ̀. Àmọ́ ṣùgbọ́n àwọn èdè tí mo ti mọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà bíi èdè Yorùbá, èdè Gẹ̀ẹ́sì àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà, àwọn náà èdè dáadáa ni. Àti mo fẹ́, mo fẹ́ dáń dan lenu sí nínú àwọn èdè mi bí Yorùbá gan. Yorùbá tí à ń sọ níìsín kò dàbí Yorùbá tí tẹ́lẹ̀ mọ̀. Àwọn Yorùbá yen Yorùbá wa ti yàtọ̀, so gbogbo wa a há mọ̀ sọ, bó se yẹ ká mọ sọ mọ́. Àwọn èdè Gẹ̀ẹ́sì náà kò dán mó wa lẹ́nu tó nítorí tí àwọn ará ìlú òyìnbó bá gbọ́ táa bá ń sọ òyìnbó báyìí, wọn máa mọ wípé àáa kí là ń sọ? Kò sí bá wọn sì ń sọ lọ́dọ̀ tàwọn leleyii. So gbogbo e beyẹn náà èdè je ǹkan tó pàtàkì púpọ̀ lọ́pọ̀lọpọ̀. So tí eyan bá lè kọ́ ju mẹ́ta àbí mẹ́rin o máa n dà. Mo sì fẹ́ kọ́ Hausa náà nítorí àwọn àbókí ọ̀dọ̀ wa tí eyan bá ti gbo Hausa, wọ́n máa n yan jẹ, ti won ba deti. Tí eyan bá de ti gbo Hausa nisin, tí eyan bá fi ń bá wọn sọ̀rọ̀, tí wọ́n bá fẹ́ rojà lọ́wọ́, wọ́n máa fi èlé síi nítorí àwọn ẹni náà ó fẹ́ràn ara wọn púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Yorùbá ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi owó pamọ́ ní ìgbà kú ìgbà nítorí kí èèyàn máa fo owó pamọ́ ó da agídí gan. A lè mọ̀ èèyàn lè ní di owó tí à ń planni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbí tí èèyàn ò ro ní pé òun fẹ́ ná tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Owó yẹn òun nìyẹn máa ń lò. Àmọ́ a ti máa ń fowó pamọ́ ní òde osì, ní ẹyẹ́n lásokò, lásìkò yìí nílùú ìlu Nàìjíríà yìí. À, ó jẹ́ ǹkan tó rẹwé pé ó ní agbara gídígan ni o, nítorí owó tí èèyàn ní gan kò tó yàn. Ká má sì wá sọ pé kí èèyàn máa máa fi pamọ́. A ti máa ń fowó pamọ́ nísinsìnyí kò ṣe ǹkan tí èèyàn fi ẹ̀yàn lásán le ṣe torí kò sowo nlu ebi ń pa èèyàn. Hmm, owó tí èèyàn sọ pé èèyàn fẹ́ lò ní ọjọ́ tí wàhálà bá dé, ṣé gbogbo ọjọ́ ni wàhálà ń dé? So èèyàn o ríli mọ bó n ṣe máa ṣe oró ara ẹ. Na, a lè, èèyàn máa ń fowó pamọ́ ní ọ̀nà púpọ̀. Ìgbà mí mo máa ń ní f'owó sínú kolo mi. Kolo mi yẹn ó jẹ́ pako lo fi kan ó sì ní, eh, màgádà gbodo tí mo máa ń fi ń tì. So bi kan mó lè fi two hundred, one thousand àwọn owó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. À ìgbà mí dèré báǹkì ni mo máa ń fi ṣe ó ní ọ, eh, auto save kan ní orí báǹkì bíi PalmPay, OPay àwọn báǹkì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sá. So bí bá ṣe ná owó lọ yìí màá máa fi tọ́jú owó fún mi. Ìgbà mí dèré ǹkan kan wà tí a máa ń pè ní safe box. Safe box yìí àwọn ló máa ń bá mi tọ́jú owó mi. To jẹ pé tí mo bá ti fowó síbi bẹ mi ò lè yọ àfi tọ́jọ́ tí mo bá dá fún tó bá pé. Tọ́jọ́ tí mo bá dá fún yẹn tó bá ṣẹlẹ̀ pé mo nílò owó yẹn, tọ́jọ́ yẹn ò lè tí pè, wọ́n máa yọ owó nínú owó mi. So nítorí ẹ, mo máa ń sì fẹ́ fi owó sí ibi bẹ́ẹ̀ yẹn dáadáa. Àmọ́ ní ẹ̀ẹ̀kan kan náà mo máa ń fowó sí ọ̀dọ̀ alájọ. Mo ní, eh, ìyá kan tó máa ń gbà jọ ní àdúgbò wa níbẹ̀ yìí. Àwọn ló máa ń bá mi gbà jọ, wọ́n máa ń ṣe àwọn kiní ní ọ̀dọ̀ wa. Ní gbogbo ọjọ́ Sátọ̀deí Sátọ̀deí ni ó máa ń kó àjọ. So, eh, a lè máa dá bí i àbí one thousand ní ojojúmọ́. So ó lè tó bí i àárọ̀ márùn-ún. So tó bá ti wá di ọjọ́ Friday báyìí ẹni ẹ lè gba twenty thousand. Ẹ̀lomí dẹ̀ le máa ṣe méjì kó gba táàtì. So bó ṣe rí nìyẹn ó kàn jẹ́ wípé ìlú ò rogbọ̀. So a ti máa dá owó ó jẹ́ ǹkan tó nira gan díẹ̀.